Ẹ káàárọ̀ o. Ẹ ṣé fún ìpè yín. Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ wa. Orúkọ mi ni Ọlátúndun. Mo dẹ̀ ń ṣiṣẹ́ ní apá ìtọ́jú àwọn oníbàárà. Ẹ jọ̀ọ́, kí ni mo lè fi ràn yín lọ́wọ́ lónìí? Kí ni orúkọ yín? Ó da. Ǹkan tí ẹ̀ ń sọ ó yé mi. Mo dẹ̀ mọ ǹkan tí mo lè bá yín ṣe sí i. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí ń mú yín dúró díẹ̀ kí n lè wá ẹni tó máa dá yín lóhùn, kí n lè lé wo ǹkan tí ẹ fẹ́ ṣe àti ǹkan tá lè bá yín ṣe sí i. Ẹ ṣé fún sùúrù yín. Mo rò wípé á dá yín lóhùn dáadáa, gbogbo ǹkan téẹ̀ jẹ fẹ́ àti bá yín ṣe. Ọ̀rẹ́ẹ̀, mo ti ṣètò ìrànlọ́wọ́ yín o. Ẹ ṣé púpọ̀ fún ìpè yín. Ẹ ní ọjọ́ rere.